Ṣé o jẹ́ ènìyàn tí ó má n jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó má n jí ní kùtùkùtù, tó bá ti jẹ́ pé mo fẹ́ jáde lọ sí ilé ìwé ní òwúrọ̀, ṣùgbọ́n tí bá ti fẹ́ wà ní ilé níbi ìparí ọ̀sẹ̀, mo má n jí ní aago tó pẹ́, mio kìn tete jí ní àkókò báyẹń.

Ṣé o ní gíláàsì orùn? Rárá mi kò ní gíláàsì orùn torí pé apá ibi tí a wà ní ilẹ̀ adúláwọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ wa ni a kì ń lo gíláàsì orùn torí pé orùn náà ò tí ì mọ́ wa lára gidigidi. Eyí túnmọ̀ sí wípé tí màá ń jáde lọ nínú òrùn mi ò kí ń wọ gíláàsì orùn.